Un kanso tó wà nípa mi tí mo sì ní párọ́ ni pé mo jẹ́ ẹnìkan tí kó kì í fi bẹ́ẹ̀ ní ètò olétò ní gbogbo ìgbà. Àwọn ìgbà mìí wà tí ó máa jẹ́ pé nǹkan mi máa wà létò, bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn kíní yóò kí n ṣe elétò. Gẹ́gẹ́ bí mo ṣe ti sọ tẹ́lẹ̀ pé ara iṣẹ́ tí mò ń fẹ́ràn láti máa ṣe ni kí n máa tó inú ilé àbí kí máa fọ abọ́. So títò nǹkan jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tí ara mi ò fi bẹ́ẹ̀ pamọ́. Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ dáadáa. So ko ṣe gbogbo ìgbà ni ó máa ń wà ní ìpamọ́. Bọ àwọn ìgbà k'ọkan mìí wà tí o je pe o kan tiè máa wà lára mi pé kí n tó gbogbo kan tí gbogbo nǹkan mi sì máa wà létò tó máa wà ní ìpamọ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun náà ni oṣù tí wón bí mi, èyí tó jẹ́ oṣù kẹfà. Èyí jẹ́ oṣù tí, ó tún wa jẹ́ oṣù tí ojo máa ń rọ̀, tí oorun kì fi bẹ́ẹ̀ sì ni ta. Léyì, nkankan nípa mi ni pé mo fi bẹ́ẹ̀ fẹ́ràn oorun púpọ̀. Lákòókò, ó máa ń mú orí fífọ́ bá mi. Lẹ́ẹ̀kejì, ó sì máa ń jẹ́ kí ọkàn mi kó má ṣe bákan bákan tí mo kí mo bí ara mi ṣe ń rí to run bá ti ń yọ. To ba ti di àsìkò ojo ara mi maa n balẹ̀ opolo mi maa n sise bo ye ko sise, gbogbo nkan maa n lo leto leto. Ẹ̀yí o wa jẹ́ kí ó jẹ́ ọjọ́ tí mo mú kankan nínú ọkàn mi.

Ìré tí mo máa ń lọ cooking gist lé, èsè dé ni mo máa fi rìn. But ní ìgbà mìíràn tí ó bá jẹ́ pé ìbi tí mo ń lọ jìn, ó fẹ́ràn kí n máa gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí gbogbo ènìyàn ń lo. Ni ìgbà mìíràn sì wà tó sì jẹ́ pé kó méjèèjì ni mo máa ṣe bí ìgbà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́ ní òwúrọ̀, màá kọ́kọ́ fi ẹsẹ̀ rìn dé ibi tí ma ti wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, tí màá sì wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dé ibi tí mo ti fẹ́ lọ kẹ̀kọ́.

Ẹ̀rọ tá fi ń fa omi jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì ní àwùjọ lóde òní. Ó jẹ́ ǹkan tí a lè ṣe láì má ṣe ní ojúmọ́ torí láìsí fífa omi láti inú kànga. Púpọ̀ nínú àwọn ènìyàn ni wọ́n ò ní odò tó ti lè máa ń gbé omi. Ẹ̀rọ yìí ṣiṣẹ́ pẹ̀lú ǹkan tí à ń pè ní tí a mọ̀ ní eleyinbo mọ̀ ní pressure difference. So èyí si túmọ̀ sí wipé fífúnpa tó wà ní apá ibi kan ó ju ti apá ibìkan lọ. Èyí máa ń fa kí ohun tó mú kí ǹkan máa lọ sókè ó máa lọ sílẹ̀ kó gbé òmi yẹn láti ibi kékeré kó gbe lọ sí òkè. Eyii je nkan to le láti salaye ni yorùbá dada but o je nkan ti o se pàtàkì dada ni ile yorùbá, torí láìsí omi kosi ìdáná, kosi ifo aṣọ. Èyí jẹ́ kí ayé kó dùn kò sì rẹwà fún gbogbo ènìyàn.

Iṣẹ́lẹ́ ti wà tósí ti lọ. Ìgbà kan ni o wà tí àwọn èèyàn máa ń fi owó pe ẹlòmí, but láyé ìsín, gbogbo ènìyàn ni ó ní ẹrọ ayélujára tí wọ́n lè fi pe olólùfẹ́ àbí ojúlumọ̀ wọn nígbàkúgbà tó bá wù wọ́n. Iṣẹ́ kan tí mo rò n pé kò ní wúlò ní ìgbà tó ń bọ̀ ni àwọn tí wọ́n máa ń ṣe àwòrán, tí wọ́n máa ń ṣe àwòrán tí àwọn èèyàn fi ń ṣe party àbí òde àbí tón bá fẹ́ ṣe ayẹyẹ ka ayẹyẹ. Àwọn tí wọ́n máa ń ṣe irú nkan yìí, mo lerò n pé pẹ̀lú bí àwọn nǹkan tí a mọ̀ sí àwọn artificial intelligence bo ṣe ń gbòòrò sí ní ayé ìsín, ó máa jẹ́ kí irú àwọn iṣẹ́ báyìí kí wọ́n má ri owó púpọ̀ èyí tó sì máa fà kí àwọn tó ń ṣe tí kò bá ti sí owó ní idí ẹ̀ mọ́ tón máa filẹ̀. Àwọn nǹkan tó máa ku tán maa má ṣẹ ni àwọn tón kan tí e n ṣe fún ìfẹ́ inú ara wọn tí kò n ṣe n pé wọ́n sì ń ṣe láti fi jẹun. Èyí ni ìrò mi kò sì túmọ̀ sí pé ó jẹ́ dandan kó kó papọ̀ fún gbogbo ènìyàn.

Oje nǹkan tí ì kò ń ṣe èyí tí mo mọ̀ láti ìbẹ̀rẹ̀ ayé mi, ṣùgbọ́n nígbà tí mò ń dàgbà díẹ̀ díẹ̀ tí mo ti ń tó ojúbọ ni mo gbó nípa rẹ̀ tí mo sì mọ̀ pé ó máa ń jẹ́ kí èèyàn fi ara balẹ̀. Mo máa ń ṣeé ni ẹ̀kọ̀ọ̀kan but kò ń ṣe gbogbo ìgbà bóyá ẹ̀ẹ̀kan àbí ẹ̀mejì ìgbà tí ara mi bá-- ti mo bá ń wo n pé ilé ayé kò lọ bí mo ṣe fẹ́, mo máa ń ṣe ni ẹ̀kọ̀ọ̀kan, ti máa jókòó, ti máa kà ẹsẹ̀ mi ko ti mo sì máa máa ṣe. But kò nṣe nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà. Ìgbà tí ó bá ti ń di npé ó ti fẹ́ máa rẹ ọkàn mi, ni mo máa ń sábà ṣe eléyi. Kò nṣe nǹkan ojoojúmọ́.

Tí ìgbà tí mo ti dàgbà, nǹkan kan tí mo lérò pé ó ṣe koko jù ni bí èèyàn ṣe máa ń ṣe dọ́gba dọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé eyàn. Torí tí eeyan o bá ṣe dáadáa láàárín nǹkan tí eeyan fi ìkan lẹ̀, tí eeyan sì ń ṣe nǹkan, èyí máa ń da ìrìnàjò ẹ̀dá rú, ó sì máa ń fa ìfàsẹ́yìn gidi gidi fún ẹ̀dá. Àpẹẹrẹ ni wipé tí eeyan fi ìgbésí ayé ẹ́ tí eyan kojú mọ́ iṣẹ́ nìkan, tí eyan o sì tọ́jú ẹbí àbí ara, èyí máa ń jẹ́ kí èèyàn di ẹni tó ń dáwà tó ń dágbẹ́ tí inú òsi ní dún, tí inue máa ma bàjẹ́ ní gbogbo ìgbà àti òrékòrè. Èyí bí mo ṣe máa ń ṣe ni pé mo máa ń yonda àyò nkan tí n bá máa ṣe lọ́jọ́ yẹn, èyí tí màá fi ṣe tí màá fi ṣe déédé sí àyẹ́ iṣẹ́ àti èyí tí màá fi ṣe tí màá fi ṣe déédé sí ìgbésí ayé mi, mo máa kọ́lẹ̀ tí màá sì gbìyànjú láti mú un ṣẹ kí ilẹ̀ ọjọ́ yẹn tó ṣú. Èyí ni ó jẹ́ kí ìdọ́gba wà láàárín ayé àti iṣẹ́ mi.

Tí mo bá fẹ́ ra nǹkan tí mo sì ń fẹ́ rí ọ̀wọ́n níbi tí mo fẹ́ ràá, màá kọ́kọ́ lọ sí ibòmí tí màá lọ wóo, tí màá fi gbé àwọn ìye wọn sí ra wọn ní ibi ibòmí yẹn. Tí n bá rí pé hmm owó rẹ̀ ó tun yàtọ̀ sí ti ibi àkọ́kọ́, màá tún lọ sí ibòmí láti wo owó tí yẹn náà sí ibi tuntun. Tí n bá máa lọ sí ibi márùn-ún, màá mọ èyí tó jẹ́ ojúlówó eyì ọ̀wọ́n àbí èyí tí won kọ̀ tí ẹ̀ mọ mọ́ fẹ́ jẹ́ kí o wọn ni. Èyí yìí máa ń jẹ́ tí n bá ti rí pé nǹkan wọn mọ ma fara balẹ̀ dáadáa tí màá sì yẹ owó wọn wọ̀ síra wọn kí ó tó di n pé mo rà. Èyí yìí máa ń jẹ́ kí n rí àrídájú pé mò ń ṣe owó náà, mi ò ṣíṣún owó nínú ìdánù.